Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. À, èmi ò ń fi ìdí wọn sí omi tí mò ń mọ̀. Mi ò ń fi ìdí wọn sí rárá. Mi n tíẹ lè sọ. Mo tẹ́, bí mo ṣe wà gan, mo kára mi kún àwọn tí ó kì ń fi bẹ́ẹ̀ mu mi lọ-- tí ò kí ń mu mi lọ́pọ̀lọpọ̀. Ṣùgbọ́n mo máa ń tiraka láti rí pé mo mu omi. Ìgbà tí mo wà lọ́mọdé, hmm, mi ò sábà mọ̀ mi o. Mi ò sábà mọ̀ mi. Àwọn òbí mi gan ò mọ̀. Wọn ò mọ̀ pé mi ò sábà mọ̀ mi. Ìgbà tí màá ń mu omi ni ìgbà tí bàá jẹun. Tí bá jẹun gbà mí gan-an, omi ò tún ní wú mi, máa ń ṣe mí pé kí ń mu bí àwọn nǹkan mímu ẹlẹ́rìndòdò, àwọn nǹkan mímu bí kókì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ǹkan tó máa ń wú, tí bá dẹ̀ wá ti rí tí mo mú, "Àh! Ọkọ mi a bá lẹ̀ lọ́ kàn ara mi bẹ́ẹ̀ yẹn. Mo ti mu omi sóńjẹ tí mo jẹ níyẹn." Bí mo ṣà ṣe ń gbé ìgbésí ayé mi nìyẹn. Ó wá di pé ǹkan tó máa ń jẹ́ kí ń mu omi ni pé ìgbà tí mo bá lọ́wọ́ lọ́wọ́ láti ra àwọn nǹkan mímu yẹn, ni máa wá ń mu omi. Èmi ò mọ̀ pé ómi-mọ̀ pé wọ́n máa ń sọ pé omi ní àǹfààní lára, ṣùgbọ́n mi ò mọ̀ pé ó pọn dandan nígbà yẹn. Bí mo ṣà ṣe ń gbé ìgbésí ayé mi ni yẹn tó yẹ pé tí bá ti jẹun nìkan ni máa rán ti mu omi. Tó yẹ pé tí mo bá làágùn bí àmúṣe wàhálà nìkan ni máa rán sí mu omi. Ìgbà mìíràn gan mo lè máa ń mu omi, tó jẹ́ pé nǹkan mímu ni màá ń mu. Ó wá di ìgbà kan bí mo ṣe padà ní ọ̀rẹ́ kan nìyẹn. Ọ̀rẹ́ mi yẹn ló wá ṣàkíyèsí pé, "Á wọ́n bọ́ yìí, o ò kí ń mu omi. O kì í máa ń sábà mu omi." Mo ní, "Ẹ́ ẹ̀." Àwọn ẹni yẹn wa sọ fún mi wípé kí ń máa ń mu omi dáadáa, pé ó mi dàfara o. Kí ń máa ń mu omi dáadáa. Ó fi wá di pé mo wá pinnu lọ́kàn mi pé màá máa ń mu omi. Irú bí a ṣe ń sọ̀rọ̀ yìí sí, irú bí mo ṣe ń dáhùn ìbéèrè yìí sí, o ti-- ẹ ti fi ìbéèrè yìí rán mi létí pé ó yẹ kí ń mu omi nìyẹn. Ó ti ẹ nígbà kan tó jẹ́ pé mo ní áàpù kan lórí fóònù mi. Áàpù yẹn máa ń rán mi létí ó yá lọ mu omi, ó yá lọ mu omi, ó yá lọ mu omi. O dà pé mi wà ní àpù yẹn lọ́wọ́ mọ́ báyìí. Ìbéèrè yìí máa jẹ́ kí ń lọ padà gba tẹ àpù yẹn sórí fóònù mi níìsín. Nítorí mi ò sábà rán ti mu omi. Ǹkan tó máa ń jẹ́ kí ń mu omi bí àmú fẹ́ lògùn, bí àmú fẹ́ jẹun, eh, boya ofún wá ń gbẹ mí, máa wá ń mu omi. Mi ko n mú omi sáṣá ṣà bẹ́ẹ̀. Ṣùgbọ́n ọ̀rẹ́ mi yẹn nígbà yem ni àṣìkò tì emi àti rẹ̀ pàdé, ó rán mi lọ́wọ́ láti máa mu omi. Lára bó ṣe kọ́ mi nípa omi mímu gan-an, ó rán mi lọ́wọ́ dí sinyi. Ní orí tábìlì mi tí mo ti ń ṣiṣẹ́, mo ní omi níbẹ̀. To ye pe ti n bá ti ṣẹ́ díẹ̀, màá kọ̀ ri pé ọ̀fún mi fẹ́ máa gbé, màá mu omi. Ẹni yẹn ló rán mi lọ́wọ́ ní tí yẹn. Mi, mo ṣà máa ń gbìyànjú pé omi wà ní tòsí mi tí bàá ń ṣiṣẹ́. Mo wá rán sí ìyá tó bí ìyá mi. Ìyá tó bí ìyá mi wọ́n gbé lọ́dọ̀ wa nígbà tí mo wà lọ́mọdé. Àh! Ìyá tó bí ìyá mi fẹ́ràn omi o. Wọ́n fẹ́ràn omi. Tọ́ bá jí láàárọ̀ báyìí, omi náà máa ń kọ́kọ́ mú. Wọ́n ní omi lẹ́gbẹ̀ẹ́ ibùsọ̀ wọn. Nígbà ẹ́, àhàha Tí mo wà lọ-- ìgbà tí mo wà lọ́mọdé, mo máa ń ní ìgbàgbọ́ wípé tí èèyàn bá ti jẹun, tí èèyàn bá mu omi, ó lè jẹ́ kí inú ruyan. Mi ò mọ bí tí mo ti mọ̀. Mi ò gbèrò pé mo gbọ́ bí kankan, mo kọ ní ìmọ̀ lọ́kàn ẹ́n ni pé tí èèyàn bá mu omi láì jẹun pé ó lè jẹ́ kí inú ríran. Mi ò tí ẹ́, mi ò dáwọ́ ri. Ṣùgbọ́n ìyá ìyá mi yìí, ah! Wọ́n máa ń mu omi gan. Bí wọ́n jí lọ-- bí wọ́n lọ tọ̀ lóru, bí ìyá ìyá mi lọ tọ̀ lóru, tọ́ ń padà sí orí ibùsọ̀ wọn, wọ́n á mu ǹkan tó sún padà. Bí wọ́n jí fẹ́rẹ̀ láàárọ̀, wọ́n á mu omi. Ah! Ìgbà yen mo ṣà máa ń wọ́n pé ìyá yìí, ìyá yìí, àhà! Wọn ṣé ń fẹ́ràn omi báyìí. Ìyá yìí dàgbà o, èmi wọ́n gùn. Wọ́n lò jọ gọ́rùn ọdún láyé, ki wọn tó kú. Mo wá máa ń rò pé abo omi tó máa ń mu yẹn pẹ̀lú ǹkan tó rán wọn lọ́wọ́ ni. Ṣùgbọ́n mo dú pé bí ẹ ṣe ń béèrè ìbéèrè yìí, ẹ fi tú ta mí dí pé kí ń tún máa mu ọ̀pọ̀lọpọ̀ omi. Èmi náà ń lo omi lẹ́gbẹ̀ẹ́ ibùsọ̀ mi, ṣùgbọ́n tí ó bá di wípé bí à, ọ̀fún mi gbẹ tàbí ọ̀fún gbẹ mi tàbí mò ń wúkọ́, hm, elétò wà lẹ́gbẹ̀ẹ́ omi tí mo bú sí ẹgbẹ́ ibùsọ̀ mi, mo lè máa ń rántí mu. Ṣùgbọ́n bí ẹ ṣe béèrè ìbéèrè yìí n sín màá gbìyànjú láti tú máa mu omi si dáradára. Mo dú pé pé ẹ béèrè ìbéèrè yìí o, mo dẹ̀ lérò pé mò ń dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Màá tú máa rí yín bá o.